Ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn, torí èmi rí irú nǹkan tí mo yàn láàyò tàbí irú ẹ̀kọ́ tí mo kà ní ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga ní ọdún wọ̀nyí. Ẹ̀kọ́ ìdarí ó wà ní ibẹ̀ torí mo wà lára àwọn tó máa ń ṣe òṣèlú ní àárín inú campus ní ìgbà náà. So tí a máa ń mọ̀ sí, most of them máa mọ̀ sí pé leader, leader. So leadership ò dẹ̀ wà lára àwọn nǹkan tí mo ní tó jẹ́ skills mi tí mo ní. So ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn.

Èmi kò sí ọkọ̀ kankan, mi kò ní ọkọ̀ ni ọwọ́ lọ́wọ́ bá ti mo wà nítorí kò tí ì yọ, kò tí sì àyè fún mi láti ra ọkọ̀ and as a matter of fact mi ò ní iṣẹ́ kankan ní ọwọ́ lọ́wọ́ tí mo wà. Ká ní mo ní iṣẹ́ lọ́wọ́ tí yóò sì san owó dáadáa fún mi, ó túmọ̀ sí wípé àbí ó jẹ́ ohun tó máa rọrùn fún mi láti ní pé mò fẹ́ ra ọkọ̀ fún ara mi torí èmi náà mọ mọ ìtúmọ̀ wá bí mo mọ ìwúlò ǹkan tí ọkọ̀ náà tí ó lè ṣe fún ènìyàn.

Mi ò kí ń mu òògùn lójojúmọ́ o. Kò, kò wọ́pọ̀ fún mi láti máa mu òògùn, nítorí pé kò sí ohunkóhun tí mo fẹ́ mu òògùn fún. Kò sí ẹni tí ó bá ń ṣàráẹ̀ ní ọ̀pọ̀ ìgbà ló máa ń mu òògùn, tàbí ẹni tí wọ́n ti sọ fún wípé òfin mìíràn pàtó ni kó máa mu òògùn. So bó dẹ̀ ṣe rí ni yẹn fún èmi nítorí èmi kò sí ohun tó ń ṣe mí, kò dẹ̀ sí bóyá wọ́n ṣọ fún mi wípé kí n máa mu òògùn fún ohun kan àbí ìmíran, so mi ò kí ń mu òògùn.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi ó jẹ́ ǹkan pàtàkì fún mi. Bí ó ṣe bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ rẹ̀. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń gba-- mo máa bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà. Mo máa bẹ̀rẹ̀ àdúrà mi ní ọjọ́ alẹ́, o a-- òru alẹ́ ọjọ́ tí ó máa ku ọ̀la fún ọjọ́ ìbí mi. Láti bí, ẹ́, agogo mọ́kànlá àbọ̀ ní àṣálẹ́, màá gba àdúrà yẹn títí di ìjọ òru bí méjìlá wẹ̀ tí ó máa bọ́ sí ọjọ́ ọ-- tí ó jẹ́ ọjọ́ ìbí mi gan gan. Tí ó bá dé tí di ìgbà náà láti ṣe àjọyọ̀ rẹ̀ ni ránpẹ́ bí mo ṣe fẹ́ràn láti máa ṣe àbí nípa agbára tí mo ní láti ṣe ǹkan tí mo máa ń ṣe. Ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tí mo máa ń dìdí ṣe ǹkan ní inú ilé mi fún ara ara mi láti jẹ́ àti àwọn tí ó bá wà ní agbègbè mi.

Irú fóònù alágbéka tí èmi ń lò, orúkọ rẹ̀ ni wọ́n ń pè ní Infinix. Kan àwọn ni company tí ó dá a sílẹ̀. Módẹ̀lì rẹ̀ dẹ̀ ní Infinix X655 tí ó jẹ́ Hot 9. Mo dẹ̀tùn ní fóònù ẹ̀rọ alágbéka ìmí, fóònù alágbéka ìmí tó jẹ́ iPhone, iPhone XR.

Etí mi dára lọ́pọ̀lọpọ̀. Etí mi dára, kò sí ohunkóhun tí ó ṣe etí mi, ó ń gbọ́ràn dáradára. Ó dẹ̀, mo mọ̀ dájú wípé tí àwọn ènìyàn bá ń sọ ọ̀rọ̀ tí wón fẹ́ yẹ kí n gbọ́ tó bá ti jẹ́ nítòsí ibi tí mo wà, mo máa gbọ́ wọn ṣá. So, èmi ń ríi pé etí tèmi ó dára, ó dẹ̀ ṣharp gidi gidi gan.

Kò síye ìgbà tí fóònù mi ò lè gbóná. Kò síye ìgbà. Kàkà àjàjà tó bá ti jẹ́ bi pé ìgbà tí mo plug ẹ̀ mọ́ iná, nígbà tí mò ń charge ẹ̀ lọ́wọ́ tí mo dẹ̀ tún ń tẹ̀ ẹ́ ní ìgbà yẹn, gbogbo ẹ̀ bí olóyìnbo ṣe máa ń pè pé èèyàn ń ṣe nǹkan yẹn simultaneously. Ó wọ́pọ̀ dáradára pé fóònù mi a máa gbóná ní ìgbà náà. Ìgbà tí ó tú lè gbóná ni bóyá tí mo bá ń lo àwọn app tí ó bá ní agbára jù lórí ẹ̀. Àwọn app tí ó máa ń jẹ́ kí fóònù bí pé kó hang. Ìgbà yẹn ni ó tún jẹ́ pé fóònù yẹn lè gbóná. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé ó máa ń gbóná.